Ìdáhùn sí ìbéèrè tí ó wà ní inú iwájú mi ọ̀rọ̀ nípa nígbà wo ni ọjà tuntun yóò jáde. Ẹ káàárọ̀ gbogbo ilé, ìbéèrè tí à ń dáhùn lónìí ni pé nígbà wo ni ọjà tuntun yóò jáde. Bí ó tilẹ̀ jẹ́ pé ìbéèrè yìí rọrùn láti gbọ́, ìdáhùn rẹ̀ dá lórí ọ̀pọ̀ ǹkan pàtàkì nínú iṣẹ́ ọ́fíìsì àti ìṣàkóso ilé iṣẹ́. Ní ìbẹ̀rẹ̀, ọjà tuntun má ń jáde lẹ́yìn ìwádìí tó péye. Ilé iṣẹ́ gbọ́dọ̀ mọ ohun tí àwọn oníbàárà fẹ́, bí ohun tí oníbàárà fẹ́, bí ọjà ṣe tóbi, ẹni tí wọ́n bá díje àti èwo tí ó lè wá. Ìwádìí yìí gba àkókò nítorí pé a kì í ṣe ìpinnu láìsí àláìyé. Bí ilé iṣẹ́ bá yára wọ ọjà láìṣe ìwádìí dáadáa, ó lè fa ìpadánù. Ó dẹ̀ lè fa kí ilé iṣẹ́ náà kí ó má ní ì lọ síwájú bó ṣe yẹ kí ó ní. Kí ló fi jẹ́ pé ó ṣe kókó láti ṣe ìwádìí dáadáa lórí ǹkan tí ẹ̀ ń fẹ́ gbé jáde. Ẹlẹ́ẹ̀kejì ni pé ìmọ̀ sílẹ̀ ọjà tàbí iṣẹ́ ṣe pàtàkì gan. Ọjà tuntun kì í jáde títí di àsìkò tí ọjà bá ti dá, tí a bá ti dán wò tí ó sì bá àṣà dídára mu. Àwọn ìdánwò inú ilé iṣẹ́ àti ìdánwò kékeré ní ni agbègbè kan lè jẹ́ apá kan nínú ìlànà yìí. Bí ọjà kò bá tíì ṣe tán, ó máa dá ìtẹ́wọ́gba ọjà dúró. Ìlànà òfin àti àṣẹ ìjọba tún ṣe pàtàkì. Ní ọ̀pọ̀ ilé iṣẹ́, a gbọ́dọ̀ tẹ̀lé òfin ààbò àti ìwé àṣẹ. Ọjà tuntun kì í jáde tí gbogbo ìfẹsẹ̀múlẹ̀ òfin bá ti pẹ́. Tí kì í jáde, ọjà tuntun kì í jáde títí gbogbo ìfẹsẹ̀múlẹ̀ òfin, òfin, eh, òfin ò bá tíì pé. Bí ìdádúró bá wáyé níbi, níbí yìí, ó sábà jẹ́ dándán fún ààbò ọjà iwájú. Àkókò tán ń dá lórí ètò ìṣàkóso ilé iṣẹ́. Ilé iṣẹ́ lè dúró de àsìkò tó dà gẹ́gẹ́ bí ipò ọ̀rọ̀ ajé, àsìkò ọdún àti tàbí ìpolówó. Ìtẹ́wọ́gba, ìtẹ́wọ́gba, ìtẹ́wọ́gba tó ń bá péye má ń mú àṣeyọrí wá wájú ìtẹ́wọ́gba tó yára lọ. Nítorí náà, a gbọ́dọ̀ ṣe àríwóye in tí a fẹ́ gbé jáde dáadáa kí a sì rí i pé gbogbo àwọn òfin àti àwọn ǹkan tó yẹ kí a ṣe àyẹ̀wò ó ti pé pérére síwájú kí a tó gbé ọjà jáde. Ní ìkẹyìn, ọjà tuntun má ń jáde nígbà tí gbogbo àwọn oníṣẹ́ bá ti ṣe tán. Ẹgbẹ́, ẹgbẹ́ títà, ìtọ́jú oníbàárà àti ẹ̀ka ìkọsẹ́ ẹ̀gbọ́ jẹ́ ìmọ̀ àsílẹ̀. Bí èyí kò bá sì ṣẹlẹ̀ láìfẹ́ ìtẹ́wọ́gba ọjà sẹ́yìn. Ní ìparí ohun tí màá fi gbẹ̀yin ọ̀rọ̀ mi ni pé ọjà tuntun má ń jáde nígbà tí ìwádìí bá pé, ọjà bá, tí ọjà bá ṣe tán, tí òfin bá jẹ́ mímúlò, ètò bá sọ̀kan àti gbogbo ẹgbẹ́ bá ti múra àbí ká ní tí gbogbo ẹgbẹ́ bá ti múra. Bí ọjọ́ gan, bí ọjọ́ gangan kò bá tí ì jẹ́ mímọ́, ó sábà túnmọ̀ sí pé a ń ṣe ìṣètò dáadáa. Ìtẹ́wọ́gba tó, tó dáa má ń mú àṣeyọrí pípẹ́ wá. Tí ìtẹ́wọ́gba tí ò bá, tí a ò bá ṣe sùúrù lórí ìtẹ́wọ́gba náà, ó ṣe é ṣe kí àṣeyọrí kó fà sẹ́yìn. Nítorí náà, màá rọ̀ kí ó tó di pé a gbé ọjà jáde, ohun tí ó ṣe dáadáa ni pé ká rí pé ìtẹ́wọ́gba tó, ìtẹ́wọ́gba ó ti wáyé tó sì ti dára. Èyí yóò fún ilé iṣẹ́ kó ní àṣeyọrí fún ọjọ́ pípẹ́.

Nínú ìdán ìbéèrè tí ó ṣe kókó jù fún ọmọ ènìyàn, iná ni ìbéèrè iná ni láti dọ́gba láàrin ìgbésí ayé ẹni àti iṣẹ́. Ṣé a mọ̀ pé Yorùbá ní iṣẹ́ ni ògùn iṣẹ́. Bí a bá ṣiṣẹ́ bí olè la rí. Wọ́n ní múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ ni àfìdí ẹni gíga. Nítorí náà iṣẹ́ ó ṣe pàtàkì ní àwùjọ ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ náà sì ni láti ìgbésí ayé láti mú ojútògbé sí ayé ẹni, o náà kò kùnà, o náà ṣe pàtàkì. Kí ni ó wá dé tó fi jẹ́ pé a gbọdọ̀ ṣe ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbésí ayé ẹni? Ìdáhùn sí ìbéèrè mi ni pé, ìdáhùn sí ìbéèrè báwo ni a ṣe lè da ìgbésí ayé iṣẹ́ àti ìgbésí ayé ẹni pọ̀ kí wọ́n lè dọ́gba. Ìbéèrè yìí ṣe pàtàkì gan nítorí pé ìgbésí ayé tí, ìgbésí ayé tí kò dọ́gba lè fa ìrẹ̀wẹ̀sì, àìlera ọkàn àti ìdínkù àṣeyọrí níbi iṣẹ́. Ní ìbẹ̀rẹ̀, ṣíṣètò àkókò dáadáa ní ìgbésẹ̀ pàtàkì jùlọ. Ó yẹ kí ènìyàn mọ ìgbà tí iṣẹ́ bẹ̀rẹ̀ àti ìgbà tí ó parí. Nígbà tí àkókò iṣẹ́ bá parí, a gbọdọ̀ kọ ara wa láti dá iṣẹ́ dúró kí a lè fi àkókò náà fún ìsinmi, ẹbí tàbí ara wa. Ìṣètò àkókò dáadáa máa dín ìbànújẹ́ kù. Ẹlẹ́èkejì sí ìdáhùn yìí ni pé fífọ àlà kedere láàrin iṣẹ́ àti ìgbésí ayé ẹni ṣe pàtàkì púpọ̀ jùlọ. A gbọdọ̀ mọ ohun tí a lè gbà àti ohun tí a kò lè gbà. Bí àpẹẹrẹ kíko iṣẹ́ lọ sí ilé lójoojúmọ́ lè bá ìsinmi jẹ́. Nígbà tí ààlà bá kedere, ọpọlọ máa ń rí ìtùnú tí a bá fi àsìkò sí iṣẹ́ àti ìgbésí ayé. Ọpọlọ a máa gbóná. Ó sì lè fa kí èèyàn má ṣe iṣẹ́ dáadáa bó ṣe yẹ kí èèyàn ó ṣe iṣẹ́. Nítorí náà èèyàn ní láti sinmi àsìkò. Ẹ̀yàn gbọdọ̀ mọ àsìkò fún iṣẹ́ àti àsìkò fún ìsinmi. Ẹlẹ́èkejì, ẹlẹ́ẹ̀kẹta, ìtọ́jú ara ẹni kò gbọdọ̀ jẹ́ ohun tí a máa ń fojú kọ. Ìsinmi tó pé, orun tó dáa, oúnjẹ tó dára àti èrè ìdárayá díẹ̀ máa ran ènìyàn lọ́wọ́ láti ní agbára méjì fún iṣẹ́ àti ìgbésí ayé ẹni. Bí ara bá da, iṣẹ́ àti ìgbésí ayé ẹni máa rọrùn láti ṣe. Pẹ̀lú èyí, kíkẹ́kọ̀ọ́ bí a ṣe lè sọ rárà jẹ́ apá pàtàkì nínú ìdọ́gba. Kì í ṣe gbogbo iṣẹ́ ni a gbọdọ̀ gbà. Bí a bá gba gbogbo ẹrú, a lè rí, a lè rí kíá kíá, a sì lè rí gbogbo wọn pàṣẹ fún. Nítorí náà a gbọdọ̀ mọ iṣẹ́ tí ọyẹ́ ká gbà àti iṣẹ́ tí ọyẹ́ ká fi sílẹ̀ kí àgọ́ ara lè ba dáradára. Ni ìkẹyìn, ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn tó yíwà ká ṣe pàtàkì. Sísọ fún aláṣẹ, sí fọ̀ fún alákòóso ẹlẹ́gbẹ́ iṣẹ́ tàbí ẹbí nípa ohun tí a nílò máa ń mú ìmọ̀ lóye wá nígbà tí àwọn míì bá lóye epo wa. Ó rọrùn láti rí àtìlẹ́yìn. Ní ìparí ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbésí ayé ẹni kí wà láì sí ìmọ̀ àti ìmúra sílẹ̀. Pẹ̀lú ìṣètò àkókò dáadáa, ààlà kedere, ìtọ́jú ara ẹni, ìbánisọ̀rọ̀ àti ìmúlò ọgbọ́n, elé yìí ìgbésí ayé yóò dùn láti lò dáradára bí a ṣe fẹ́.

Ẹ kú òye ara. Lónìí, màá sọ̀rọ̀ nípa ìbéèrè kan tó rọrùn ṣùgbọ́n tó ṣe pàtàkì, tí ó dá ló lóore pé ṣe mo máa ń fetí sí podcast àbí ṣe mo máa ń gbọ́ podcast? Fún ọ̀pọ̀ ènìyàn, podcast ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé ojoojúmọ́ nítorí pé ó jẹ́ ọ̀nà tuntun láti gba ìmọ̀ ìrírí àti ìtàn láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n ní ti èmi, mo máa ń fetí sí podcast nígbà púpọ̀, pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ lo àkókò mi dáradára. Nígbà tí mo bá rìn, tí mo bá ń wakọ̀, tàbí tí mo bá ń sinmi lẹ́yìn ọjọ́ iṣẹ́, mo máa ń tan podcast kalẹ̀ sílẹ̀ tí ń le fetí sí. Òun jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ tuntun láìsí ìhùwà kankan nítorí pé kò jẹ́ dándáan kí n ka ìwé tàbí wo ìbòjú fọ́nù. Ohun tó jẹ́ kí podcast yàtọ̀ sí àwọn ìlànà ẹ̀kọ́ mi ni pé ọ̀pọ̀ podcast jẹ́ ìjíròrò gidi láàárín àwọn ènìyàn. Àwọn olùsọ̀ máa ń pín ìrírí ara wọn, àwọn àṣìṣe tí wọ́n ti ṣe àti bí wọ́n ṣe kọ́, bí wọ́n ṣe kọ̀ láti, bí wọ́n ṣe kọ́ láti inú ìṣòro àbí bí wọ́n ṣe kọ́, wọ́n ṣe bọ́ láti inú ìṣòro. Ìgbà míì, fífetí sí ìrírí ẹlòmíràn lè jẹ́ ìkíni fún wa, kò sì mú, kò sì mú kúrò fún wa láti borí ìṣòro tiwa náà. Èyí jẹ́ ǹkan àkọ́kọ́ tó ṣe kókó tí mo rò pé ẹnikẹ́ni tó bá ń gbọ́ podcast ó gbọdọ̀ ní lọ́kàn. Mo tún máa ń fetí sí podcast tó dá lórí ìdàgbàsókè ara ẹni. Àwọn podcast wọ̀nyí máa ń kọ́ wa bí a ṣe lè ṣètò àkókò wa, bí a ṣe lè ṣe dáadáa níbi iṣẹ́ àti bí a ṣe lè dá ìgbésí ayé wa pọ̀ kí ó lè dọ́gba. Nípasẹ̀ fífetí sí irú podcast bẹ́ẹ̀, mo ti kọ́ ẹ̀kọ́ púpọ̀ nípa bí mo ṣe lè ṣàkóso ara mi dáradára. Pẹ̀lú èyí, podcast tún ń ràn mí lọ́wọ́ láti sinmi ọpọlọ. Kì í, kí iṣẹ́ gbogbo podcast kì í ṣe gbogbo ìgbà ní podcast ni mo ń fetí sí fún ẹ̀kọ́ nìkan. Àwọn kan jẹ́ fún eré, ìtàn ayé tàbí àṣà. Nígbà tí mo bá rẹ̀ tí mo gbọ́, fífetí sí podcast irú bẹ́ẹ̀ máa ń jẹ́ kí ń rẹ́rìn-ín kó sì din ìbànújẹ́ kúrò fún mi. Èyí fi hàn pé podcast kì í ṣe fún ẹ̀kọ́ nìkan ṣùgbọ́n fún ìtùnú ọkàn pẹ̀lú. Ohun, ohun mi, ohun mi tí mò ń fẹ́ràn nípa, ohun mìíràn tí mò ń fẹ́ràn nínú podcast ni pé a lè yan ohun tí a fẹ́ láti fetí sí gẹ́gẹ́ bí ìfẹ́ wa. Àwọn kan fẹ́ podcast tó dá lórí ìṣòro, àwọn kan fẹ́ lórí ìlera, àwọn kan fẹ́ lórí ìwòsàn, àwọn mìíràn fẹ́ lórí ìbáṣepọ̀, ìbáṣepọ̀ ènìyàn, àwọn mìíràn fẹ́ iyan. Túnmọ̀ sí pé ẹnikẹ́ni lè rí podcast tó bá mú tí ó wù látara ibi tí ó ní ìfẹ́ sí. Ní ìparí, bí ẹ̀yàn bá bi mí pé ṣe mo máa ń fetí sí podcast, ìdáhùn mi pé bẹ́ẹ̀ni, podcast ti di apá kan rere nínú ìgbésí ayé mi. Ó ń fún mi ní ìmọ̀, ìmísí àti ìtùnú ọkàn. Fún ẹnikẹ́ni tí ó fẹ́ lo àkókò rẹ̀ dáadáa, mo máa ń sáàbà pé mo sì máa ń gbà wọ́n níyànjú láti fetí sí podcast nítorí pé wọ́n máa kọ́ ẹ̀kọ́ tó péye nínú fífetí sí. Ẹ ṣeun fún àkókò yín láti tẹ́tí sí à mú ṣe ń lo podcast mi.

Ẹ kú wò èyí, gbogbo ara lónìí. Màá sọ̀rọ̀ nípa ìbí èrí kan tí ó ti di ohun àgbáyanu ní ayé iṣẹ́ lónìí. Ṣé tó dá lórí, ṣé mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Ní ọ̀pọ̀ ilé iṣẹ́, iṣẹ́ láti ilé ti di àṣà tuntun tí ọ̀pọ̀ ènìyàn ti ń gbà. Pàápàá lẹ́yìn àwọn àyípadà tó wáyé ní ayé iṣẹ́ tí wọ́n ń pè ní remote. Ní ti èmi, mo ti ṣiṣẹ́ láti ilé nígbà púpọ̀. Ó sì ní àǹfààní àti ìpèníjà tirẹ̀. Ọ̀kan lára àǹfààní tó ṣe kedere jùlọ ni pé iṣẹ́ láti ilé ń fi máa ń pa àkókò àti owó. Kò sí ìrìnàjò lọ sí ilé iṣẹ́. Kò sí ìdákẹ́jẹ́jẹ́ ọ̀nà. Ẹni kò sí ìfi àsìkò ṣòfò tàbí ìsinmi. Ní ìgbà tí iṣẹ́ bá wà, ẹni tí ó wà nínú ilé ó rọrùn kí ó dìde kó tètè bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó fẹ́ ṣe. Kò dàbí ti ẹni tí yóò lọ sí ọ́fíìsì tí yóò mọ ìrí ti ìgbà tí wọ́n ṣẹ̀ sí ilé iṣẹ́, ìgbà tí wọ́n yóò kúrò àti gbogbo ìgbà tí ó fi lọ sílé, gbogbo ìgbà tí ó fi bá àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀. Láti ṣiṣẹ́ láti inú ilé ó rọrùn fún ènìyàn láti parí iṣẹ́ ju bẹ́ẹ̀ lọ. Àti pé ní àkókò yìí, ìṣiṣẹ́ nínú ilé a rí pé ó ni ore jù kí ènìyàn ṣiṣẹ́ ní ìjókòó lọ ní ọ̀pọ̀lọpọ̀ ayé. Nítorí pé àwọn tó ń ṣiṣẹ́ nínú ilé lásìkò yìí àwọn ni wọ́n rí owó jù. Ẹ̀ẹ̀kejì, iṣẹ́ láti ilé ń máa ń fúnni ní ayé láti ṣètò àkókò ara ẹni dáadáa. Ẹnìkan lè ṣètò ìgbà iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àkókò tí ó bá mú jùlọ àbí tí ó bá wùú. Fún àwọn tí ó ní ẹbí tàbí ojúṣe ilé, ilé yìí jẹ́ ohun tó rọrùn gan. Síse iṣẹ́ ní àyíká tí ènìyàn mọ̀ dáadáa tún lè mú kó rọrùn àti láti dojúkọ iṣẹ́ dáradára. Síbẹ̀síbẹ̀ iṣẹ́ láti ilé kò dàjú pé ó rọrùn fún gbogbo ènìyàn. Ọ̀kan lára ìpèníjà rẹ̀ ni àìní ìbánisọ̀rọ̀ ojú pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́. Nígbà mìíràn, a lè ní ìmọ̀ ìyàtọ̀ tàbí ìdánínimọ̀. Pàápàá tí a bá ń ṣiṣẹ́ lóòótọ́ fún àkókò pípẹ́, eléyí lè kan ìlera ọpọlọ tí kò bá sọ́ra. Ìjẹ́ à, oun ti á ń pè ní ìrọ̀rùn tó wà níbẹ̀ àti àìrọ̀rùn tó wà níbẹ̀. So onikúlùú, ini ó máa wo èwo ni ó dára fún òun jùlọ láti ṣe. Ìṣòro mi tèmi ni pé ó lè ṣòro láti ya àlà kedere láàárín iṣẹ́ àti ìgbésí ayé ẹni. Nígbà tí ilé bá di ibi iṣẹ́, àwọn kan lè rí pé wọ́n ń ṣiṣẹ́ jù bó ṣe yẹ lọ. Ìdí nìyẹn tí ó fi ṣe pàtàkì láti ṣètò àkókò kedere fún iṣẹ́ àti fún ìsinmi. Láti jẹ́ kí iṣẹ́ láti ilé ṣe dáadáa, a gbọdọ̀ ní ìlànà. Síse ibìkan pàtó fún iṣẹ́, pípa àkókò iṣẹ́ mọ́ àti fífi àkókò sílẹ̀ fún ìsinmi jẹ́ pàtàkì. Pẹ̀lú èyí, ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹgbẹ́ iṣẹ́ àti alákòóso jẹ́ kókó tí a lè ṣe ní àti ilé. Látara lílò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa pẹ̀lú àwọn ètò tí wọ́n ti ṣe síbẹ̀, ta lè fi pàdé ara wa, tí a rí ara wa tá sì gba ọ̀níyàn jù, ta tún ṣe àfihàn ibi tí ẹni kọ̀ọ̀kan wa kí a bá ṣẹ́dé. Kí gbogbo ènìyàn lè mọ ohun tí a ti ṣe àti ohun kan tí ó kù tí a tún máa ṣe. Ní ìparí, iṣẹ́ láti ilé jẹ́ ohun tó ohun rere gan. Bí a bá mọ bí a ṣe lè sọ́ àkókò wa dáadáa, àǹfààní rẹ̀ pọ̀ púpọ̀. Ó sì jẹ́ ìpèníjà, ó jẹ́ ohun tí ń mú iṣẹ́ yá, ó sì jẹ́ ǹtí orewà dáadáa.

Ẹ kú iwo yi gbogbo ara. Lónìí, máa dáhùn ìbéèrè kan tó rọrùn ṣùgbọ́n tó ní ìtàn ìjìnlẹ̀: ṣe mo ní ẹranko ìjọsìn tí mò ń tọ́jú nílé? Fún ọ̀pọ̀ ènìyàn, mímú ẹranko ní ilé kì í ṣe eré nìkan ṣùgbọ́n ojúṣe àti ìbáṣepọ̀ tó kún fún ìtẹ́lọ́rùn. Ní ti èmi, mo ti ní àǹfààní láti tọ́jú ẹranko ní ilé, ó sì ti kọ́ mi ní ọ̀pọ̀ ǹkan nípa ìfaradà, ìfẹ́, àti ojúṣe. Ẹranko bíi ajá, ológbò, tàbí ẹyẹ kìí lè sọ̀rọ̀ bí ènìyàn, ṣùgbọ́n wọ́n máa ń fi ìṣe hàn pé wọ́n nílò ìtọ́jú wa. Ìyẹ́n mú kí ènìyàn kọ́ láti jẹ ẹni tó ní ojúṣe nítorí pé ẹranko ń gbẹ́kẹ̀lé wa fún oúnjẹ, omi, ààbò, àti títọ́jú wọn. Ọ̀kan lára ohun tó ṣe pàtàkì jù lọ nípa títọ́jú ẹranko ni àkókò. Ẹranko nílò àkókò wa lójoojúmọ́. Wọ́n nílò kí ko wọn jáde, fífi oúnjẹ fún wọn ní àsìkò àti fífi ìfẹ́ hàn sí wọn. Nígbà mí, èyí lè jẹ́ ìpèníníjà, pàápàá tí ènìyàn bá ń ṣiṣẹ́ púpọ̀, ṣùgbọ́n ó tún kọ́ wa bí a ṣe lè ṣètò àkókò wa dáradára. Pẹ̀lú èyí, mímú ẹranko ní ilé tún ran ènìyàn lọ́wọ́ nípa ìlera ọpọlọ. Ọ̀pọ̀ ìwádìí ti fi hàn pé fífi àkókò pọ̀ mọ́ ẹranko lè dín ìbànújẹ́ kù, ó sì mú ayọ̀ wá. Nígbà tí ènìyàn bá rẹ tàbí bá ń ba sọ̀rọ̀, ri ríi ẹranko rẹ tó ń ṣeré tàbí tó ń bọ́ wa lè mú ìdùnnú fún ènìyàn lọ́pọ̀lọpọ̀ igbà. Sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀, ó ṣe pàtàkì láti mọ̀ pé mímú ẹranko ní ilé kì í ṣe ohun tí a gbọdọ̀ gbà láì rónú. Ẹranko nílò ìtọ́jú, ìlera, abẹ́wo, dókítà ẹranko àti owó. Ẹnìkan gbọdọ̀ mura tán ṣáájú kí ó tó pinnu láti tọ́jú ẹranko kan kí ìtọ́jú náà má bà jẹ. Nítorí náà, ó ṣe pàtàkì láti tọ́jú ǹkan ọ̀sìn. Oríṣiríṣi àǹfààní ni títọ́jú ǹkan ọ̀sìn ló ti ṣe fún èmi àti àwọn tí ó kù tó ń tọ́jú wọn. Ìkan nínú àǹfààní ìní ǹkan ọ̀sìn ni pé àwọn tó bá ń sin bí i adìrẹ, oríṣiríṣi adìrẹ nì o wà, oríṣiríṣi àǹfààní iná ni wọ́n ti ń rí níbi ṣíṣìn àwọn ǹkan ọ̀sìn yìí. Nínú wọn, iná ni ó ti ń mú wa mu jáde tí a rí adire tó ń yè. Nínú adire tó ń yè yìí, inú iná ni wọ́n ti máa tà. Ni ẹyin tí ẹni kọ̀ọ̀kan wa tà ń jẹ lóde òní, tí a fi ń jẹ bọ́yá iṣu ni àbí a fi ń jẹ ìrẹsì àti oríṣiríṣi àǹfààní bẹ́ẹ̀. Èyí jẹ́ àǹfààní ìní ǹkan ọ̀sìn. Nígbà mí, tí a bá fẹ́ jẹ ohun, a lè ṣe láti má jẹ ẹja àbí láti má jẹ ẹran. Ilé yìí yóò rọrùn látara ṣíṣe ǹkan ọ̀sìn. Ẹni tó bá ní ǹkan ọ̀sìn tirẹ̀ tó ń tọ́jú rẹ̀ kò ní ní lára nígbà tí ó bá fẹ́ jẹ láti mú ikan nínú àwọn ǹkan ọ̀sìn rẹ̀ kí ó sì lò ó fún àǹfààní tó fẹ́ lò fún. Láìjẹ́bẹ́ẹ̀, yóò máa mú owó lọ́pọ̀lọpọ̀ gbà láti fi ra àwọn ǹkan ọ̀sìn. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe nítorí jíjẹ lásán la fi ń sin ǹkan ọ̀sìn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ sí ìṣáájú, ìgbà mìíràn àwọn ǹkan ọ̀sìn wọ́n á nífẹ̀ẹ́ wa débi pé inú wa yóò dùn láti rí wọn, inú wa yóò dùn láti fararo wọ́n. Ìgbà mìíràn, ẹ̀dá kékeré tó jẹ́ pé eyan wo pé ṣe ó ní làákàyè yóò fi hàn wá pé àwọn náà ní ọpọlọ, wọ́n sì ṣe bá lò pọ̀. Nítorí náà, ìṣe ǹkan ọ̀sìn ó ṣe dáradára ó sì rẹwà fún ọmọ ènìyàn láti lò dáadáa.

Ẹ kú dédé ìwò yìí gbogbo ara. Lónìí, máa sọ̀rọ̀ nípa ìbéèrè kan tí ó rọrùn ṣùgbọ́n tó jẹ́ kí ènìyàn ronú díẹ̀. Ìbéèrè nípa oṣù wo ni a bí ọ? Kí ni ànfàní tí a fi gbọ́dọ̀ mọ oṣù tí a bí ni? Kí sì ni ànfàní tí oṣù bíbí ni? Kí ni ó jẹ́? Kí dẹni bíbí ẹni? Bó ni a ṣe ń bí ni? Bó ni ènìyàn ibo la bí ni sí? Ibo ni ènìyàn dàgbà sí? Ó ṣe kókó fún ènìyàn láti mọ ìbéèrè yìí púpọ̀. Fún ìtàn yìí, máà, ìs, òṣù, máàs, o má-- fún ìtàn yìí, oṣù tí a bí mi ni oṣù kẹjọ tí à ń pè ní August gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Kí n lè ṣàlàyé ohun tí oṣù bí ì mi túmọ̀ sí, màá ṣe àlàyé rẹ̀ ní ẹ̀kún rẹ́rẹ́. Wọ́n bí mi sí, wọ́n bí mi ní oṣù kẹjọ, oṣù tí òòrùn máa ń lágbára gan ní ipò orílẹ̀-èdè àsìkò wa. Oṣù yìí máa ń jẹ́ àkókò tí ayé ku fún ìmọ́lẹ̀ àti ìgbésí ayé. Ọ̀pọ̀ ènìyàn máa ń lo oṣù kẹjọ fún ìsinmi, ìrìnàjò àti àkókò pẹ̀lú ẹbí. Nítèmi, mo máa ń rántí ọjọ́ ìbí mi gẹ́gẹ́ bí àkókò ayọ̀ àti ìdúpẹ́. Ohun kan tí mo fẹ́ràn nípa bí mo ṣe jẹ́ ọmọ oṣù kẹjọ ni pé ó jẹ́ kí n ní ìmọ̀lára, ìgboyà àti ìtara. Ọ̀pọ̀ ènìyàn máa ń sọ pé àwọn tí wọ́n bá bí ní oṣù yìí sábà jẹ́ ẹni tó ní ìgboyà, tó fẹ́ darí, tó fẹ́ jẹ́ ọ̀gá tí ó sì fẹ́rẹ́ jẹ́ olú-lókìkí láwùjọ tí kò sì ní ìbẹ̀rù láti fi èwọ̀ wọn hàn. Bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ohun ni mo gbàgbọ́, bí bẹ́, bí ó tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ohun tí wọ́n sọ yìí ni gẹ́gẹ́ bí ó ti lọ pátápátá, mo rí i pé díẹ̀ lára àwọn àìmọ́ran wọ̀nyí bà mí mu. Oṣù ìbí tún jẹ́ àkókò tí ènìyàn máa ń wo ara rẹ̀ padà kí ó sì òyìnbí ọdún sì lọ kí ó wò ó ní gbogbo ọdún. Nígbà tí oṣù kẹjọ bá dé, mo máa ń lo àkókò díẹ̀ láti ronú nípa ohun tí mo ti ṣàṣeyọrí àti ohun tí mo tún ti fẹ́ ṣe àtúnṣe nínú ìgbésí ayé mi. Ó jẹ́ àkókò ìrọ̀nu àti ìdájọ́ ara ẹni. Pẹ̀lú èyí, ọjọ́ ìbí jẹ́ ọjọ́ ìbí oṣù tí wọ́n bí mi jẹ́ àkókò fún mi láti dúpẹ́ fún ìgbésí ayé mi. Ó ṣe pàtàkì bóyá nígbà mìíràn mo lè ṣe ayẹyẹ ńlá tàbí kékeré nínú oṣù náà. Ohun tó ṣe pàtàkì ni pé a máa ń pè oṣù, ohun tó ṣe pàtàkì ni pé a mọ̀ pé a tún rí ọdún mi, ni a tún rí ọdún mi láàyè. Fún mi, oṣù kẹjọ jẹ́ ìrántí mi pé ìgbésí ayé jẹ́ ẹ̀bùn tí a gbọ́dọ̀ lò dáadáa. Ní ìparí, bí a bá bi mí pé oṣù wo ni wọ́n bí mi, ìdáhùn mi ni pé wọ́n bí mi ní oṣù kẹjọ. Ṣùgbọ́n ju ìdáhùn yẹn lọ, oṣù ìbí jẹ́ àkókò ìrántí àsìkò, ìdúpẹ́ àti ìmísí láti tẹ̀síwájú nínú ìrìnàjò ọjọ́ ẹni, láti mọ̀ pé àsìkò kan ń bọ̀ tí ẹni yẹn o ní sí ní ayé mọ́. Nígbà tí ènìyàn bá wà láàyè, iná ni ẹ̀dá lè dùnù mọ̀. Nígbà tí ènìyàn wà láàyè ni ẹ̀dá lè gbádùn. Nítorí náà, ní àsìkọ̀ oṣù yìí, mo máa ń ṣe ayẹyẹ. Mo máa ń pe àwọn ọ̀rẹ́, mo máa ń pe àwọn ẹbí láti wá bá mi yọ̀, láti wá bá mi dúpẹ́ nítorí pé oṣù yìí ó jẹ́ oṣù tí ó lólájú fún mi lọ. Ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀ mi ní oṣù yìí, mo máa ń darí jìn. Bàkan náà ni pé ẹnikẹ́ni tí ó bá, tí ó bá fẹ́ kí n ṣe nǹkan fún òun nínú oṣù yìí, ó jẹ́ oṣù tó ṣe pé mo máa ń ṣe fún wọn nítorí pé oṣù ìbí mi ni oṣù kẹjọ, oṣù kẹjọ.